Ọjọ́ wo ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Sátidé. Nítorí pé ọjọ́ Sátidé jẹ́ bí ọjọ́ ìsinmi fún mi. Mi ò kí ń lọ sí ibi iṣẹ́, ó dẹ̀ máa ń jẹ ọjọ́ tí mo le jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ láti lọ wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àti láti rí àwọn ẹbí àti ará. Ọjọ́ Sátidé, òun ni mo fẹ́ràn jù ó dẹ̀ tún máa ń jẹ́ bí ọjọ́ ìsinmi fún mi. Tí n bá jáde, màá wà nínú yàrá mi tí màá máa sùn, tí ẹnìkankan kò dẹ̀ ní dààmú mi. Mo fẹ́ràn ọjọ́ Sátidé dáadáa.